So fún wá nípa èrò ti a n rò lóko. Iyen ni pe kini o ti won bá n sọ̀rọ̀ nípa ero, elo. Sọ fún wa nípa èrò, ẹ̀rọ, ẹ̀rọ ni mo fẹ́ sọ. Sọ fún wa nípa ẹ̀rọ tí a ń lò lóko. Iyẹn ni pé kínní o. Àwọn oríṣi máṣínì, àwọn máṣínì ìgbàlódé eléyi tó jásí pé kínní o a ń lò ní oko. Ó lè má je tí ìgbàlódé náà ó lè jẹ́ ti ìbílẹ̀ tiwa. Èyí ni àwọn local tools elé ta ń lò lóko. Àkọ́kọ́ ńbẹ́ẹ̀ náà ni kí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti àwọn èrò eléyi tó jásí pé ìbílẹ̀ ni wọ́n. Fún bí àpẹẹrẹ ìsìn a ní àdá. Só àdá wà fún pé ká máa fi ṣá oko. Àdá wà fún pé kí ni ká máa fi roko. Ó ti ye báyẹn. So ẹlẹ́ẹ̀kejì ńbẹ́ẹ̀ náà ni kíni ọkọ́. Ọkọ́ ni iṣẹ́ ti oun máa ń ṣe nígbà tí a bá fẹ́ lò ó ní oko náà ni wípé kí ni ká fi kọ ebè. Ẹ̀ adè lè fi ọkọ́ náà, a lè fi roko. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni pé àdá náà, àdá wà fún pé ká fi roko. Bẹ́ẹ̀ náà ni pé a máa n fi gé igi. So àdá ń tiẹ iṣẹ́ tó máa ń ṣe tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé kín ní o a fi mọ̀ níkan tó jẹ́ pé òun nìkan ló ní iṣẹ́ àdá ni tẹ́ ni wípé kín ní o ká máa fi roko, ká máa fi gé igi jàárẹ. So nínú ẹ̀ náà ni wípé kín ní o a ní réèkì. Réèkì ni nígbà tí èèyàn bá kó oko, nígbà tí èèyàn bá róko jàárẹ, nígbà tí èèyàn bá róko so èèyàn máa nílò láti lè jásí pé kí ni oko tó yàn ron yẹn kí èèyàn gbá wọn jọ, kí èèyàn gbá wọn jọ. So nǹkan tí èèyàn máa fi ń gbá wọn jọ òun náà ni kí ni ó réèkì. So réèkì náà fẹ́ dàbí ìgbálẹ̀ eléyi ta máa ń fi tún àyíká wa ṣe eléyi ta máa ń fi gba agbègbè wa. Àmọ́ réèkì ń tiẹ a máa ń fi ń ṣe pé kí ni a máa ń fi kó àwọn oko, àwọn igi eléyi tí a bá kó ni tá bá ró ní oko, a máa ń fi kó wọn jọ pọ̀ síwájú kí a tó lọ sún. Nínú àwọn èrò eléyi tó jẹ́ ti ìgbàlódé tí a máa ń lò òun náà ni kí ni o, òun náà ni tractor. So tractor ni a máa ń fi ń clear oko. Pàápàá jù lọ oko to ba tóbi, so tractor je ǹkan ta ma n fii n clear oko nínú ẹ̀ náà ni kí ni o a tún ní eléyi ta mọ̀ sí kí ni o bulldozer. So bulldozer ni ń tiẹ òun ń tiẹ gbogbo nǹkan, òun ń tiẹ máa ń clear e lo ju ọ̀nà ni. Òun máa ń clear e lo ju ọ̀nà. A ti nǹkan mííràn tó jásí pé kí ni o a máa ń lò tó jásí pé kí ni o nǹkan ìgbàlódé ni wọ́n jẹ́ àbí nǹkan tiwa-tiwa náà tó ṣe pé kí ni o a máa ń lò láti lè ṣe pé kí ni o ká fi roko àbí kí a mú lọ sí oko láti lè jásí pé kí ni o iṣẹ́ oko wa ń kọ̀ yóò jẹ́ nǹkan tó ṣe pé kí ni o yóò ní ìtẹ̀síwájú. Yóò jẹ́ nǹkan tó jásí pé kí ni o iṣẹ́ yóò máa lo lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ẹ̀ náà ni wípé kín ní o. Nígbà tí èèyàn bá ní àwọn èrò yẹn, àwọn èrò oko yẹn bí àbí àdá ọ̀kó, bí àbí àdá, àdá, ọkọ́, réèkì so yóò jẹ́ kí iṣẹ́ oko ó rọrùn láti ṣe. Yóò jẹ́ kí iṣẹ́ oro ó rọrùn láti ṣe fún wa. So ẹni tó bá ní àwọn nǹkan tí ó bá fẹ́ gbìn so tó bá ti mú àdá lọ́wọ́ eléyi kan tó bá a kan máa ti àdá yẹn a máa ti bọ̀lẹ̀ so nǹkan tó bá fẹ́ gbìn a máa ti bọ̀. Ẹni tó bá ní oko tó bá fẹ́ rọ̀ àbí ó bá ní àwọn koríko nǹkan tó ṣe pé kí ni o ó fẹ́ mú kúrò ni oko rẹ̀ láti àbí pé kí ni o koríko ni ó máa ń jẹ́ kí, ó máa ń disturb àwọn nǹkan tí èèyàn bá gbìn so irú èèyàn bẹ́ẹ̀ yóò lo ọkọ́ láti lè jásí pé kí ni o kó máa mú wọn kúrò. So gbogbo ẹ̀ náà ló ní ìwúlò tẹ. Nínú àwọn èrò, nínú àwọn ẹ̀rọ tí mo ẹ̀rọ mo fẹ́ sọ nínú àwọn ẹ̀rọ àbí àwọn ohun èlò eléyi ta tún ń lò lóko náà ni kí ni o watering can. So ó dàbí ìgbà tó ṣe pé kí ni o wọ́n ṣe bí kettle tó jásí pé kí ni o a fi máa wẹ́tì àwọn koríko wa. A fi máa wẹ́tì àwọn nǹkan ogbìn wa nítorí pé kí ni o ìgbà míì wà ojo ó lè má sì ní oko so a nílò láti lè jásí pé kí ni o ká lọ bomi lódò. A wà ló kí ni o a wà ló ẹ̀rọ watering can láti jásí pé kí ni o a fi máa wẹ́tì àwọn nǹkan tí a gbìn, a máa fi wẹ́tì wọn ká. Elé yìí ó jẹ́ àwọn nǹkan tí mòle sáré sọ ní ṣókí nípa kín ní o àwọn ohun èr- àwọn ohun, àwọn ẹ̀rọ eléyi tí a ń lò ní oko. Kì í ṣe pe oko náà nìkan láti n lo a lè lò ní ilé wa náà. Ó kọjá sí pé kí ni o nǹkan tí a mọ̀ wọ́n mọ́, nǹkan tí a dá wọn yàtọ̀ sí, nǹkan tó jásí pé kí ni o ẹ́ ìṣe tí wọn, èròjà tí wọn tá a mọ̀ pátó mọ́ náà ni wípé kí ni o iṣẹ́ oko òun la máa ń fi wọ́n ṣe. Náà ni àwọn olóyìnbó fi máa ń pè wọ́n ní farm tools ó ti ye báyẹn. So eléyi jẹ́ nǹkan tí mòle sáré sálàyé ní ṣókí nípa kín ní o àwọn ẹ̀rọ eléyi tí a ń lò ní oko àti àwọn ìwúlò wọn. Ó ti ye báyẹn kò jẹ́ bó ṣe jẹ́.

Ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Àkọ́kọ́ ní pé, tá bá ń sọ̀rọ̀ nípa ìṣòro, ìṣòro jẹ́ bí àwọn challenges, àwọn difficulties eléyìí tó jásí pé kí ni èèyàn máa bá pàdé náà ni. Lópin ìgbà tí èèyàn bá wà láàyè, lópin ìgbà tí wá, lópin ìgbà tó bá jásí pé kíni àárín àwọn èèyàn ni èèyàn bá ń gbé, lópin ìgbà tó bá já sí pé kíni èèyàn ó máa dára, so ìṣòro ni yóò ṣe pé kíni yóò máa yanjú náà ra ni, yóò máa yanjú wa. Kì í ṣe nǹkan tí èèyàn lè fọwọ́ rọ sẹ́gbẹ̀ẹ́ kan entirely. Ó tẹ̀ẹ́ yẹ, ó yé bá yẹn. Àmọ́ kàn nǹkan tó jẹ́ pé kí ni èèyàn lè avoid to some extent. Amọ kò wá túmọ̀ si pé kíni ìṣòro èèyàn lè pati tọn yanyan rárá eleyi o ri bẹ́ẹ̀, so àwọn nkán to ṣe i pé kíní yóò máa ṣẹri wá àwọn èèyàn n o dẹ̀ máa wá oríṣiríṣi àwọn ọnà eleyi to já sí pé kíni a lè máa fi kọ jú ẹ. So báwo wá ni nígbà tí ìṣòro bá yọrí wá láàárín àwọn ẹlẹgbẹ́ èèyàn, láàárín àwọn tó jẹ́ pé kí ni àdìjọ ń ṣe, bóyá níbi iṣẹ́ ni, bóyá lá ní àwùjọ bí tá ń gbé ni, bóyá àwọn, ẹ, alábàágbé pọ̀ wá náà ni, bóyá láàárín ẹbí náà, òun náà ní pé kí ni. Ká tiẹ̀ kọ́kọ́ dimú pé kí ni, ìṣòro ni kì í ṣe nǹkan tó jásí pé kí ni a lè, a lè, a lè fọwọ́, a lè fọwọ́ rọ sẹ́yìn tan yányan. So nǹkan kan tó ṣe pé kí ni yóò máa ṣẹri wa. So a á wá ní àwọn ọ̀nà eléyìí tó jásí pé kí ni a gbà láti lè jásí pé kí ni a fi ń kọjú ẹ. Torí tí ìṣòro bá ṣẹlẹ̀ bẹ́yẹn, ìyẹn ni pé kí ni bóyá bí challenge tó bá dìde, so o náà ní pé kí ni. Nkán akọkọ to yẹ ki a kọkọ le ṣe náà ni pé kí ní, ka kọkọ ri dájú n pé ibo náà ní ìṣòro náà to ti wà iyẹn ni pé kíni identification, a gbudọ lè identify ọnà ti ìṣòro náà to gbà wá so nígbà táa bá ti mọ ibi tí ìṣòro bá ti ń wá, eléyìí nǹkan ò, yóò fún wa ní edge, yóò fún wa ní òye, yóò fún wa ní ọgbọ́n eléyìí tó jásí pé kí ni a lè fi ráyè yanjú ẹ. Torí wọ́n ní tí èèyàn bá ti mọ ibi tí ìṣòro bá ti ń wá, eléyìí tó tún kù náà kékeré ló máa jẹ́. Àmọ́ tí à bá ti mọ ibi tí ìṣòro bá ti ń ṣeré wa, wàhálà ni o má máa jẹ́ fún èèyàn. So nígbà táa bá ti mọ ibi tí ìṣòro bá ti wá, táa bá ti ṣe ìwádìí, táa bá tiri pé, à, ọ̀nà báyìí ìṣòro bá ti ń wá, ìkan ẹyọkan tó kù náà ni pé kí ni ká wá fọwọ́ sọ wọ́pọ̀. Àwọn olóyìn gbo pé eléyìí ni team work. Ìyẹn ni pé kí ni ká rí dájú pé kí ni a wà united, a ṣe pé kí ni a ṣéra wa lọ́kan, a ṣéra wa lóṣuṣu ọ̀wọ̀. Eléyìí nǹkan yóò lí jásí pé kí ni èrò wa yóò jẹ́ ẹ̀yọ̀ kan, èrò wa yóò jẹ́ kan àbí kó jẹ́ méjì. Lópin ìgbà tó bá jásí pé kí ni kì í ṣe èrò eléyìí tó jẹ́ pé kí ni yóò máa bí, ẹ, yóò máa bí kọnukọnu wa, yóò máa bí pé kí ni, yóò máa bí, ẹ, bá mi ṣe fẹ́ sọ, yóò máa bí ìkórìíra wa. Lópin ìgbà tó bá jẹ́ pé èrò tí àwọn eléyìí bá mú wá àti èrò táwà náà bá mú wá, ó sì jọ máa wà papọ̀ náà ni. So eléyìí nǹkan kò sí nǹkan tó burú bẹ́ẹ̀, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. A dẹ̀ mọ̀ pé kí ni ìṣòro ni kì í ṣe nǹkan tó jásí pé kí ni ẹ̀ńkan náà la máa yanjú ẹ̀ tàn. So ó lè, èèyàn lè yanjú ẹ̀ tàn ní ìsinyìí. Kí imi tó padà ṣẹri wa, ó túmọ̀ sí pé kí ni a gbọdọ̀ máa ní nínú ètò wa pé kí ni ìṣòro they are bound to happen. Ká dẹ̀ ní àwọn ọ̀nà, àwọn ọ̀nà àbáyọ eléyìí tó jásí pé kí ni òun náà ni a máa máa lò láti jásí pé kí ni a fi ń kọjú ẹ. So ní ṣókí òun náà ni pé kí ni tí ìṣòro bá ṣẹri wá bẹ́yẹn láàárín àwọn ẹlẹgbẹ́ èèyàn, òun náà ni pé kí ni àkọ́kọ́ ká rí dájú pé kí ni a ṣe ìwádìí eléyìí tó tọ́, eléyìí tó yẹ nípa ibi tí ìṣòro náà ti ń wá. Ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni pé kí ni ká ṣé ra wa lóṣuṣu ọ̀wọ̀ yẹn ni pé kí ni ká ṣéra wa lọ́pọ̀lọpọ̀ nígbà tí ìṣòro yẹn bá wá. Ẹ̀kẹta bẹ́ẹ̀ náà ni pé kí ni ká wá mú àwọn èrò wá, ká mú ọgbọ́n wá lóriiṣiṣi, ká ní pé kí ni a jọ contribute láti lè jásí pé kí ni ìṣòro yẹn, láti ri pé kí ni ìṣòro yẹn ári yanjú. Eléyìí jẹ́ nǹkan tí mo ní sọ ní ṣókí nípa àwọn ètò eléyìí tó jẹ́ pé kí ni, ẹh ẹn, àwọn nǹkan táa máa ṣe, àwọn bí a ṣe, bí ó bí, báwo ni o ṣe, báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́, ẹh ẹn. So mo ti mú àwọn oríṣiríṣi àwọn ọ̀nà, àwọn, àwọn nǹkan tó jẹ́ pé kí ni àlàkalẹ̀ ni wọ́n jẹ́ fún wa nígbà tí ìṣòro bá dé láàárín àwa, láàárín àwa àbí láàárín àwọn akẹgbẹ́ wa, láàárín ìdílé, láàárín àwọn ẹbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí jẹ́ bó ṣe jẹ́.

Lérò tèmi, báwo ni sísun ní kùtùkùtù ṣe rí? Ah! Eléyìí kí èèyàn máa sùn ní kùtùkùtù, so kú tan bá sọ pé kùtùkùtù ó tùmọ̀ sí pé àárọ̀ kùtùkùtù. So, lẹ́yìn ti oru ba kọrajọ tan ti akoko àárọ̀ ba de. Àsìkò yẹn ni won n pe ni kùtùkùtù, iyẹn ni àárọ̀ kùtùkùtù early morning. Ah! Ẹ̀yàn tó bá ní iru iṣesí bayi lára bóyá bákan méjì ni bóyá onítọ̀un jẹ́ aláárẹ̀, àbí kó já sí wipé oní-- àbí kó ká sọ pé onítọ̀un kọ ó jẹ́ ọ̀lẹ ẹ́ń tí ó ṣe pé kíni ko fẹ́ ṣiṣẹ́, so àbí ká sọ pé aláìníṣẹ́, so méjì yẹn náà ni. So ìgbà míì náà dẹ lè wá bóyá ọjọ òpin ọ̀sẹ̀ nígbà tó já sí pé kíni èèyàn o bá níṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe, so eléyìí náà n kọ ó lè fà tèèyàn máa fi sùn ní àárọ̀ kùtùkùtù bó tiẹ ja si wípé kì í ṣe nǹkan tí èmi nífẹ̀ẹ́ sí. Àmọ́ nígbà míi náà le wà tó máa dá sí pé bùkátà ló máa gbé fún. So tó bá ń pe irú eléyìí ni so kòsí nǹkan tó burú bẹ́ẹ̀. Àmọ́ ká kan tí ẹ̀ jọ̀ fojú wo náà ni pé kí èèyàn máa sùn ní àárọ̀ kùtùkùtù kì í ṣe nǹkan tí ó láàláfia to. Torí pé kíni gbogbo èèyàn náà ló gbúdọ̀ ní iṣẹ́ kan àbí iṣẹ́ mìíràn eléyìí tó ṣe pé kíni yóò máa ṣe, eleyi tó jásí bí pé kíni yóò máa ṣe. So wọ́n wa ní pé ṣé emi lè ṣe? Ah! Èmi ò lè ṣe o yàtọ̀ sí tó bá jásí bí pé kíni òpin ọ̀sẹ̀ là bá bá kì í dẹ́ń ṣe gbogbo ìgbà náà ní òpin ọ̀sẹ̀ ni máa ń ṣe eleyi. Boya ẹkan larin ọsẹ, to ba jẹ le mo ba ni iṣẹ́ kan ti mo se ni oru. Ẹhẹ eleyi n kọo o le fa ti maa fi wa padà sun ni àárọ̀. Nínú àwọn nǹkan tí ó ń dí mi lọ́wọ́ tí mo fi lè ṣe náà ni pé kíni iṣẹ́ àfi bẹ́ẹ̀ kọ́ ni iṣẹ́. So torí mo mọ̀ pé àárọ̀ nkọo ò à fi máa ń ṣiṣẹ́ ni. Bẹ́ẹ̀ náà ni àárọ̀ nkọo à fi máa ń ṣiṣẹ́ ni àti ń pé kíni ọ̀n-- nígbà teèyàn bá fi àárọ̀ èèyàn ṣiṣẹ́, ṣé ọ̀sán ni eeyan wa fẹ fi máa ṣẹ́ ni àbí alẹ́? So èèyàn gbúdọ̀ rí dá síbí pé kíni èèyàn ń fi ọjọ́ àárọ̀ èèyàn ń fi ṣiṣẹ́. Wọ́n bá ní pé báwo wà ni ohun àárọ̀ yẹn ṣé máa ń lára? Kì í ṣe ohun kan tó ṣe pé kíni o, ó máa ń bí àlàáfíà wá. Orun, orun tó ń sùn pé, orun tó ń sùn, orun tó ṣe pé kíni wọ́n fi han pé ẹni tó ń sùn nkọo irú èèyàn bẹ́ẹ̀, irú ènìyàn bẹ́ẹ̀, irú fẹ́ èèyàn bẹ́ẹ̀ nǹkan ó ọ̀lẹ ni, aláìníkanṣe ni. Yàtọ̀ sí ẹni tó bá jásí bí pé kíni òhun bá ní àìsàn lára, ẹni to jẹ pe kini oun se àìlera tawọn dókítà wa gba ni iyanju pe iwọ n tiẹ o, o nílò láti maa fi akoko bayi láti maa fi sun látara wípé kini àwọn oogun eleyi ti won ba fún iru eeyan bẹ́ẹ̀ pe o ma sisẹ. Àmọ́ ordinarily, aláìsí pe boya pé nǹkan n ṣe èèyàn, kí èèyàn wa máa wa sùn ní iru àsìkò yẹn ó jẹ́ nǹkan tó kú díẹ̀ káàtò. So, mo dẹ maa gba àwọn eeyan ni iyanju, àwọn eeyan ro ba jẹ pe iru eeyan bẹ́ẹ̀ ba niwọn. Kiwọn ye maa sun iru orun bẹ́ẹ̀. Ó jẹ́ ní ṣókí, nǹkan tí mo lè sọ nípa pé kíni o, kí èèyàn máa sùn ní kùtùkùtù, ẹ̀hen bó ṣe máa ń rí àti àwọn nǹkan tó jẹ́ pé kíni wọ́n lè fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìbéèrè eleyìí tó jẹ́ yọ, kò jẹ́ bó ṣe jẹ́.

Kí ni ò máa ń jẹ ní ọ̀sán? Ọsán náà ni ìgbà, ọbà sọ pé àsìkò èléyì tí òòrùn máa ń yọ. Òòrùn máa ń yọ pàápàá jù ní bòyà bí ọwọ́ ààgò kàn wá sí bí ọwọ́ ààgò mẹ́ta àbọ̀ yẹn. So, àsìkò náà là mọ̀ ní àsìkò ọ̀sán. Àsìkò tìgbà tí ń gbé kinù, ọ̀rùn máa ń wà lókè. Ẹ̀n, tó jẹ́ dá sí inú kinù, ó máa ń tàn dáàdáà. Irú àsìkò yẹn ní ọ̀dọ̀ tí wọ́n bí báyìí. Ọbà sọ pé àṣà tí wọ́n rí báyìí náà ni pé kinì, òúnjẹ kàn wà tó jẹ́ pé kinù, òun náà la máa ń sò jẹ oúnjẹ kan tó dá sí inú kinù náà la máa ń sábà jẹ. Kí nkàn tí mò ń sọ? Òùn náà ni gàárì. Ẹ̀n ẹn, gàárì mímù. So oúnjẹ, òùn náà ni èléyì tí a máa ń sò jẹ ní àgbègbè tiwà. Láti máa pé kinì, gàárì ni. Ó jẹ́ oúnjẹ kàn tì ó rọrùn, ó jẹ́ oúnjẹ kàn tó rọrùn púpọ̀ láti lè dá pè kinì kí èèyàn sè. Kì í ṣe oúnjẹ kàn tí ó ṣe pé kinù, ó gà lárà. Àti ọkùnrin àti òbìnrin àti ọmọdé àtàwọn àgbàlàgbà náà ló le mú gàárì. So tí èèyàn bá ti ní gàárì, so àwọn nǹkàn tó bá, tí èèyàn bá nílò láti fi mix ẹ. Bòyá ṣúgà, bòyà ẹ̀pà, bòyá kúlíkúlí jẹ ní ọ̀sán. Nínú ẹ nà ni pé kinì bòyà bí àwọn biscuit rọ, or snacks generally. So nínú ẹ nà ni biscuit or snacks generally. Láárín àwọn ìdí tó fà á náà tí ó fi dá sí inú kinù, àwọn èèyàn kì í máa so jẹ oúnjẹ tó ṣe, òúnjẹ tó ṣe dáàdáà náà ni pé kinì. Tòrí pé kinì ò, òníkálùkú kan òó, ó ti jádè lọ. Oníkálùú ti lọ sí ibi iṣẹ́. So kì í ṣe pé bòyà pé ilé là wà, tàbí à sọ pé yé ká ṣèṣè tún dáná. Rárá, yàtọ̀ sí àárọ̀ àtàlé tó já sí inú kinù, àwọn èèyàn máa pín sílẹ̀. Àmọ́ lọ́ọṣàn oníkálùkú á sè ń pé kinì ò, á ti fọ́n ka. So náà ló máa ń fún wà ní, ẹn, èlèyì lò fà tó fì ń jẹ pé á yẹ wà láti lè já sí pè kinì. Ká ṣẹ̀ṣē tùn wàà mà wáà dáná, ká ṣẹ̀ṣẹ tùn wàà mà wàà ṣe òúnjẹ. Ǹkàn takọ̀ má ṣe ní pé kinì ò, gàárì á dà omi síi. Tò bàà jẹ pè ṣùgà nì ò, àà ò fì ṣùgà sí, ẹpà àbì kùlìkùlì nàà nì àà dàà sì. So pèlù èlèyìì nkàn ò òùnjẹ òsàn ò jẹ nkàn tò ṣè pè kìnì ò, à tì rì yànjù nì ọjọ yẹn nìyẹn kò jẹ bò ṣè jẹ.